Battery fóònù mi ooo, kó n fi bẹ́ẹ̀ la dúró. Ìgbà mìí ó lè lo wákàtí kan àbí méjì kí ó tó lọ sílé torí pé ó tipẹ́ tí mo ti ń lo fóònù òun. Àmọ́ ńgbà tí mo kọ́kọ́ rà á, ó maa n lo wákàtí máarún sí mẹ́fà kó tó lọ lé.

Mo fẹ́ràn rẹ̀ dáadáa torí ó jẹ́ nǹkan tó jẹ̀ pé ó máa ń fún yáń ní ọ̀kan balẹ̀ tí éyàn bá ń wọn àwọn ìràwọ̀. Mó dẹ̀ ti mọ òrùka àwọn ìràwọ̀ bíi méjì sí mẹ́ta, mo ti máa ń ka orúkọ ẹ nínú ìwé, mo ti máa ń wá online lóríṣiríṣi bẹ́ẹ̀.

Àwọn oníbàárà bàtí wá tí wọ́n bá fẹ́ ra nǹkan, màá n bá wọn sọ̀rọ̀, màá jẹ́ kó kí ọkàn wọn bá le pé kò sí ìhàlà kankan. Nkan tí o n bá ti sọ, màá fi fún wọn lésì, tí bá yẹ pé wọ́n ní nǹkan àbí ìmíràn tí wọ́n dá pé wọn kò tẹ́wọn lọ́rùn, gbogbo ẹni máa farabalẹ̀ gbo ipa ni máa ń kọ́ tí màá ṣe sí i.

Mi ò mọ bá tí ń pẹja o, mi ò pẹja rí. Àmọ́ pípa ẹja ó jẹ́ ara nǹkan tí mo fẹ́ kọ́ tó wu mi lọkàn láti kọ́. Àmọ́ àkókò ni kò sí, kò dẹ́ si ẹni tó fẹ́ kọ́ mi bí máa ṣe pa ẹja. Àmọ́ nínú ọkàn mi, ó wù mí kí n mọ bọn ṣe ń pẹja, mo dẹ máa ṣi kọ́. O kan lé májẹ̀ nsín ni àmọ́ mo máa ṣi kọ́.

Rárá mi ò wọ gíláàsì, mi ò wọ gíláàsì rí. Ojú mi dá ṣàká nítorí pé mo jẹ́ eńi to máa ń jẹ èso oríṣiríṣi. Máa ń jẹ carrot mo de ṣi máa ń jẹ iru. Àwọn méjì yẹn jẹ́ ǹnkan tó da fójú. Èmi yòókè mi lọ ó ṣe àyè ojú yá ìgbà tí wọ́n ti bí mi nítorí pé ojú mi dá ṣàká.

Rárá, mi ò ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi. Àmọ́ mo ní ìṣe, ní ọ̀kàn láti rà. Mo dẹ̀ sí máa rà, àmọ́ akòkò nì kòi tì tó. Tí akòkò bá ti tó, tí mo ní, tí mo nílò ẹ̀ tàpá ẹ dandan, mo máa rà. N to jẹ ńkan tó ṣe pàtàkì fún eeyàn láti ní nilé.

Tí n bá wà láàárín àwọn ẹlẹgbẹ́ mi, mo máa ń sọ̀rọ̀ dáadáa. Nítorí pé àwọn ẹlẹgbẹ́ mi wọn kì í ṣe ẹni tó máa ń, tó máa ń judge èèyàn. Nǹkan tó bá wà lẹ́mìí oníkálukú ló máa sọ síta. Bo bá ṣe wà ṣe wà lọ́kàn ẹ̀ gẹ́lẹ́ ló ṣe máa sọọ́ síta. Torí tí ò bá sọọ́ síta nígbà tó yẹ kó sọọ́ kò ní sọọ́ mọ́ níjọ́ míì.

Mo máa ń ṣe ìwádìí wọn, àmọ́ ìgbà mí, wọ́n ní pé kí ẹyan máa máa judge eyan pẹ̀lú bó ṣe bá ṣe, ǹkan tó bá ti ṣe sẹ́yìn, ǹkan tó bá ń ṣe lọ́wọ́ ni kí èèyàn fi máa judge eyan. Emi náà sì gbàgbọ́ nínú ẹ̀. Nítorí náà mi ò kí ń fi bẹ́ẹ̀ wo nkan ti won ṣe sẹ́yìn, nkan tan bá ń ṣe lọ́wọ́ ni màá n wo.

Rárá o, mi ò ní káàdì iṣẹ́. Àmọ́, ó tun wa lára ǹkan to jẹ pé mo ní lọ́kan láti, láti ní. Mi ò kan tí ń ní nísìnyí. Mo sì máa ń ṣe, mo dẹ̀ ti ń ṣiṣẹ́ lé lọ́wọ́ láti ní káàdì iṣẹ́ to do mi, tó máa wo orúkọ mi jáde àti nọ́mbà fóònù mi náà.

Ìsẹ̀jú ọgbọ̀n ni ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà. Tí iṣejú ọgbọ̀n ba ti kọjá ma de padà sí ẹnu iṣẹ́. Ẹni tí ò bá padà sí ẹnu iṣẹ́ ní ìgbà tí ó padà sí, wọ́n máa ń di ìṣòro àti wàhálà. Èmi ò dẹ̀ fẹ́ ìṣòro àti wàhálà, nítorí náà ìsẹ́jú ọgbọ̀n ni màá ń lò fún oúnjẹ ọ̀sán.

Kọ́kọrọ́ mi àti inhaler pẹ̀lú nail kọta, àwọn nǹkan tó máa ń wà nínú àpò ọwọ́ mi ni ẹ́, mi kì í fi nǹkan mi síbẹ̀. Àwọn nǹkan tó yẹ pé mo nílò kíá kíá máa ń wà níbẹ̀, mi ò kí ń fi nǹkan mi sí ibẹ rárá.

Mi ò kí ń kọ orin níbi iṣẹ́ nítorí pé iṣẹ́ mi iṣẹ́ aládani ni. Kò sí ẹni tó ń ko orin ní fun enìkan kan. Àmọ́ lagbara Olorun láìpé láì jìnnà, o máa dí nkan to je pé ó tóbi, nkan tó pọ̀, tó ṣe, tó ṣe e ṣẹ́bẹ̀

To bá jẹ́ pé a ti inu ìgò ní nnkán tí mo fẹ́ mú wá, mo máa lo ọ̀pá ìfámúra. Àmọ́ tí ó bá jẹ́ pé kò n se inú ìgò, boya láti inú cup àbí ibòmí ni, mi ò kí ń lò. Tí ó bá wá ni ìgò àbí inú ike àbí inú agolo ni màá lò fún un.

Mo mọ bi won se tún àwọn nǹkan ṣe, àmọ́ gbogbo nǹkan kọ́ ni mo mọ bí wọ́n ṣe ń tun ṣe. Àwọn nǹkan tó jẹ́ pé o ti mọ́ mi lára láti máa lò, mo mọ bí wọ́n ṣe ń tun ṣe. Àmọ́ àwọn nǹkan tó jẹ́ pé kò mọ̀ mi lára láti máa lò, mọ bí wọ́n ṣe ń tun ṣe. Áára ara kò sí lọ́kàn mi bọ́ yín tun ṣe, mi ò ní lọ́kàn ara bọ́ yín tun ṣe.

Mi ò kín fi nǹkan tó yẹ kí n fi sí orí Íńtánẹ́ẹ̀tì síbẹ̀. Mo mọ àwọn ara mi, àwọn nǹkan tó rẹ pé kò yẹ káwọn èèyàn mọ̀ọ́ n pa mí, mi ò kín ti síbẹ̀. Àwọn nǹkan tí bá fẹ́, ti mo mọ̀ pé o yẹ káwọn èèyàn mọ̀ọ́ nípa mi, mo máa fi sí Íńtánẹ́ẹ̀tì. Nítorí náà, mi ò ní wàhálà pẹ̀lú ìdábòbò ayọ̀ ìkókó.

Rárá kí n ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ torí pé iṣẹ́ tí mò ń ṣe kò n ṣe iṣẹ́ tó nílò k'oma sì ṣe ìgbéjáde. Kò nílò e rárá ní torí náà ní ibi iṣẹ́ mi mi ò kí n ṣe ara àmọ̀ tí bá rí pé ibi iṣẹ́ mi ó nílò ẹni máa bá máa ṣe.

Èmi máa ń lo lẹ̀ẹkọ̀ọ̀kan nígbà tí ó bá pàndándan láti lò. Àmọ́ tí ó bá pàndándan láti lò, mi ò kí ń lo rárá. Èmi ò tí ẹ kì ń lo rárámi ò kí n súnmọ́ rárá, mo máa ń jìnnà sí ni. Àmọ́, tó bá jẹ́ pé ó ti pọ́n dandan pé kí n lọ, mo má ń lo bó ṣe rí nìyẹn gangan gẹ́lẹ́.

O tí pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé. Nígbà tí mo wà ní ilé ìwé, mo ti gbẹ̀yìn lọ sí ilé ìkàwé. Ó dé máa tó bi ọdún méjì sẹ́yìn, ẹbí mẹ́ta. Nítorí nígbà tí mo wà ní ilé ìwé gan-an, ọdún àkọ́kọ́ tí mo wọlé, ni mo lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Tipẹ́ náà gbogbo ohun tí bá fẹ́ ká, mo máa ń ka ní ilé mi ni.

Mo máa ń mọ àwọn ẹ̀rọ̀ ìlera, àmọ́ gbogbo ìgbà kọ́ ni n máa ń mu-ún? Àwọn tó jẹ́ pé tí, tí àwọn dókítà bá sọ pé ó dáa fára, òun ní n máa ń mu. Àmọ́ èyí tó bá jẹ́ pé kò dáa fára, mo máa ń jìnnà sí i, n máa ń sá fún-un miì kí n sún mọ rárá rárá mo ṣe máa ń ṣeé nìyẹn.

Lẹ́ẹ̀kan kan ni máa ń ṣe, gbogbo ìgbà kan ni máa ń ṣe. Tí n bá rí pé ó ti padandan pé kí n ṣe bẹ́ẹ̀, mo máa ṣe. Àmọ́ to bá je pé kò padandan pé kí n ṣe, mi ò ti e kí n súnmọ̀ rárá, mi ò tẹ̀ kí n, mi ò tiẹ̀ kí n rò lero pe mo fẹ́ ṣe rárá. Bo ṣeri nìyẹn. To bá je pé to ti padandan kí n ṣe ni, mo máa ṣe. Mi ní ro leméjì.

Máa n bá àwọn oníbàárà sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, màá bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn tó rẹlẹ̀. Nítorí pé láìsí oníbàárà kò sí iṣẹ́ kankan tí o má ṣe ṣe, kò sí kárakaata kankan tó máa lọ. So nítorí náà, mo màá ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìrẹlẹ. Màá láti gbọ́ nǹkan tó fẹ́, màá dẹ́ṣẹ̀ fún wọn.

Mo ti gun ọkọ̀ ojú omi àmọ́ ó ti pẹ́. Ọkọ̀ ojú omi o n ṣe é nkan tí máa ń gun ní gbogbo ìgbà, ẹ̀ẹ̀kan kọ̀ọ̀kan ni máa ń gun. Torí pé ìrìnàjò mi, ọ gbà ibi tí omi wà, màá gun ọkọ̀ ojú omi. Àmọ́ tí ìrìnàjò mi ò bá gbà, mi ò ní gun ọkọ̀ ojú omi. Ọkọ̀ ojú omi jẹ́ ara means of transportation kí ó pè o, o le wú.

Ó ní ṣe pẹ̀lú iru orẹ tí n bá wá pẹ̀lú. Àwọn kan wà to je pé wọ́n mọ̀ pé àwọn lówo ju mi lọ. Gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe, wọ́n máa lá àwọn máa san wo e. Àmọ́ ǹkan wọn là to okan mi, àmọ́ mi nìí, mi nìí, mi nìí option. Mà á lo bẹrẹ ọ̀rẹ́. Òótọ́ ni àwọn wọ yẹ pé olówó wọ̀ ló wa tí a máa pín gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe. Wọ́n máa lòpin san ni. So ó ní láti ṣe pẹ̀lú irọ́ rẹ tí bá wá pẹ̀lú lásíkọ̀ kan náà.

Má fi pá àwọn fáìlì mi pamọ́ sí cloud dáadáa, nítorí pé cloud jẹ́ ibìkan tẹ́ pẹ́ kò ní fitinà, kò wà stressful. To bá ti fi síbẹ̀, ibikíbi ni e èyàn ti lè ríi gba padà. Ó jẹ máa pẹ́ kò ní dín, kò ní lé, iyán máa ti fi sí, iná ló máa ṣe fàá.

Máa tọ́jú ara mi, máa ń jẹun nígbà tó yẹ kiń jẹun. Máa mu omi nígbà tóbá yẹ kìn ń mu omi. Mo máa ń ṣe ìmọ́ tótó àdúgbò mi, mo máa ń sùn dáadáa. Mo jẹ máa ń gbìyànjú láti máa ro àwọn nǹkan dáadáa dáadáa kí n má máa ro nǹkan burúkú. Mo mọ̀ pé bí n bá ń ṣe eléyìí lórèkóré, ara mi a máa dán yàtọ̀.

Ìgbádùn mi ni kí n wà pẹ̀lú àwọn ẹbí mìí àti ara mi. Tó yẹ pé kí inú oníkálùkù kó máa dùn, kí oníkálùkù máa ṣe nǹkan tó bá dá, kí oníkálùkù máa wà níbi tó bá dà, máa ṣe nǹkan tó bá da fún ara rẹ̀, ìgbádùn mi ni yẹ́n.